Bí mo ṣe máa ń pàrọ̀ ọkọ̀ mi àbí nǹkan tí mo bá ní kò le rá rà. Tí bá ń lo nǹkan tẹ́lẹ̀ tí bá rí pé ó ti tó àkókò tó yẹ kí n pàrọ̀ ẹ̀, èmi ò kí ń sábà dúró dé ìgbà tí nǹkan máa bàjẹ́ kó tó dí kí n lo pàrọ̀ ẹ̀ fún bí, fún, fún, fún aṣọ tí ìran ń wò, fún àpẹrẹ tí bá rí pé ó ti, ó ti mo ti lò díẹ̀ fún ọdún kan, màá ti máa múra tí pàrọ̀ ẹ̀.

Ìgbà tí máa ṣàyẹ̀wò ímélì mi kò lóhùn ká. Èmi mọ̀ pé láàárọ̀ kùtù tí ń bá jí ìgbà mìíràn gan òru, òru gá bí ago méjì òru tí ń bá jí àbí ago ago kan òru àbí ago mẹ́ta òru tí bá jí. Tí bá sì gbàdúrà díẹ̀ sọ lúwà, màá sáré wo fún màá lọ wo ímélì mi pé àmì rí, bí àmì ní message kan tó ṣe kókó. Tó bá di àárọ̀ mo tún wo ímélì, ọ̀sán mo tún máa wo ímélì, ìrọ̀lẹ́ mo tún máa wo ímélì.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa wo ìràwọ̀ lọ́pọ̀lọpọ̀ nítorí èmi gẹ́gẹ́ bí amọ̀sẹ́wàdí ilẹ̀ nígbà tí a wà ní yunifásítì ní ayé ìgbà yẹ́n, wọ́n kọ́ wa ní field astronomy. Wọn kọ́ wa nípa àwọn àwòrán àwọn nnkan tó wà lókè ọ̀run àti ìgbà yẹ́n ni mo tún ti ní ìfẹ́ sí láti máa wo àwòrán. Mo dẹ̀ si máa ń ka àwòrán, ka ìràwọ̀, ìràwọ̀ oríṣiríṣi ní òfuurufú, mo màá n wo.

Ìgbà tí ọjà tuntun yóò jáde ní bí ọ̀sẹ̀ karùn-ún, ọdún yìí. Bí ọ̀sẹ̀ karùn-ún lọ máa ṣá, ẹ, ọ̀sẹ̀, oṣù karùn-ún lọ máa sábà jáde. Bí oṣù karùn-ún tití dí bí oṣù kejìkẹjọ, ìgbà yẹn ni ọjà tuntun máa sábà jáde. Ìgbà náà, àwọn yẹn á kó ǹkan tuntun síta, àwọn aṣọ máa tàá.

Ìgbà tí mo kẹ́yìn kọ àgbékalẹ̀ iṣẹ̀ ni ọ̀sẹ̀ tó kọjá. A ní ìṣe kan tí a fẹ́ ṣe ọ̀nà ẹ̀ torí èmi gẹ́gẹ́ bí amọ̀sẹ̀wàdí ilé. A máa ṣe survey orí ṣíṣí, káàkiri a máa ṣe survey orí pópó, a máa ṣe ti ọ̀nà fun tuntun. Tí won fe ṣe, mo kọ àgbékalẹ̀ iṣẹ̀ yẹn.

Èmi máa ń gba iyìn pẹ̀lú inú dídùn àti ìrẹ̀lẹ̀ nítorí pé tẹ̀ni tí ó bá ṣiṣẹ́ tó dára tí àwọn tí ó bá gbéṣẹ́ fún àwọn àbí àwọn alábáṣepọ̀ e tí wọ́n bá gbéṣẹ́, tí wọ́n bá rí pé ó ṣe dáadáa, wọ́n á yìn ẹ, but emi máa ń gba pẹ̀lú ilẹ̀ ìrẹ̀lẹ̀ àti inú dídùn àti ìfisí ọkàn láti ṣe iṣẹ́ tó dára ní ọjọ́ mi.

Bí mo ṣe máa ń pàrọ̀ ọkàn ti nígbà tí iṣẹ́ bá pọ̀ kò le ara. Tí ba siṣẹ́, tise bá pọ̀ tí ọkàn bá ti ń pàru ru, màá ní sùúrù diẹ, màá, ìgbà mí màá fi iṣẹ́ yẹn lẹ̀ fún ìgbà ráńpẹ́, màá rìnlo rìnbọ̀, màá fún mi ara mi lọ́kàn balẹ̀, màá gbádúra fún Ọlọ́run obà kó lè fún mi lágbára láti ṣiṣẹ́ náà.

Bí ètò ìdárayá mi ṣe rí òlè rára, èmi máa sábà lọ sí, mi ò, èmi ò tilẹ̀ ní, mi rò pé èmi ò ní ètò ìdárayá ní ilé-iṣẹ́ tí ó ti ń ṣe ìdárayá àmọ́ fún ara mi, emi ní ètò fún ara mi. Mo máa má sábà ṣe ìdárayá lójoojúmọ́ ní àárọ̀ kùtù tí bá jí àti ní ìrọ̀lẹ́ tí bá jí láti fi ṣẹ.

Àwọn ohun èlò tó ṣe pàtàkì jù lọ ní ẹnuṣẹ́ mi, ó tó bí i mélòó kan, irú kọ̀mpútà tá wa a fi ń ṣiṣẹ́. Ẹnu iṣẹ́ wa ó ṣe kókó. Àwọn ǹkan tí ènìyàn gbọdọ̀ tọ́jú dáadáa kí omi má dà si, kí eruku tu má kò sí, àti àwọn instrument tí à ń lò bí i differential GPS, drone àtàwọn oríṣiríṣi àti, àti, àti fáìlì àwọn client wa, a máa ń tọ́jú ẹ̀ dáadáa, gbogbo àwọn ǹkan báyẹn ṣe kókó.

Èmi máa jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà mi lẹ́ẹ̀kankan torí àwọn oníbàárà mi lọ́pọ̀ ìgbà wọn kì í máa sábà jẹun pẹ̀lú àwa táa ń bá wọn ṣiṣẹ́ torí iṣẹ́ ló pa wá pọ̀. Tó bá fẹ́ jẹun, wa kàn lọ sí ibi tó ti ń jẹun. Wọn de lọ ra oúnjẹ ń bẹ wa de lọ jẹun àmọ́ nígbà mìíràn a jọ máa ń lọ a jọ lọ jẹun ń bẹ.

Bẹ́ẹ̀ni, èmi fẹ́ràn láti máa ya àwòrán dáadáa. Nǹkan tí mo ti ń kọ́ láti ṣe, nǹkan tí wọ́n mo kọ́ láti ṣe láti ìgbá ìwé mi, ìgbà tí mò wa kékeré, mo ti ń ya àwòrán oríṣìíríṣìí. Ìgbà tí mo wá dé grammar school ni fine art teacher wa kọ́ wà bọ̀ ṣe ń ya àwòrán, àti ìgbà yẹn ni mo ti kọ́ bó ṣe ń ya àwòrán dáadáa. Ni mo tun wa ń kọ́ fún ra ara mi tí màá tún lọ sórí íńtánẹ́ẹ̀tì tí màá wo fídíò bó ti ṣe ń ya àwòrán oríṣìíríṣìí.

Rárá èmi ò kí ń wọ ohun ọ̀ṣọ́ nítorí bá wọ́n ṣe dáà wà, ẹ̀ bí wọ́n ṣe tọ́ à wà láti kékeré àti ìdílé tí èmi ti jáde wá, bàbá mi ò ń ṣí wọ ohun ọ̀ṣọ́, à wà wá láti lé ìdílé níbi tó yẹ pé a kì í ra ohun ọ̀ṣọ́, kò, kò rọrùn fún wa láti ṣe ohun tó pọ̀, à a máa ra ohun ọ̀ṣọ́ ṣé à wà wò káàkiri à wa kì í sábà ṣe ká tí jẹun, ká tí lọ school, kí won tí san owó school wá, ká tí lọ sí ilé ìjọsìn, kò ju bẹeyen lo.

Rárá, èmi ò kí ń mu ògun lójoojúmọ́ nítorí pé mii rò pé ìdí kan wa kí eeyan ọ̀ máà mu ògun lójoojúmọ́ tí ara eeyan ba dà, èmi kan máà jẹ oúnjẹ tó dára, oúnjẹ tí ó ń ṣàrà lóore kí àìsàn o má bá à dé bá àgo ara mi.

Nǹkan tí màá ń gbọ́ bà tí màá ń wá nínú oko ni nǹkan tó wà nínú, nǹkan tó bá ń gbọ́ nínú oko tí mo bá ń wò bó ṣe ọkọ̀ọ̀ tàxi ni, mó máa sábà bọ radio. Nǹkan tó bá ti ń ṣe, rédíò tó bá ti ń ṣe ní radio ó lè jẹ́ Adaaba ni wọ́n gbé sí àbí ẹni rédíò station ètòkètó bá ti ń ṣe ni wọ́n máa ń gbé sí, àbí kí wọ́n máa, wọ́n máa play orin.

Bẹ́ẹ̀ni, mo ti kọ́ nǹkan lórí lórí Íńtánẹ́ẹ̀tì, ài mo oyé nǹkan oríṣìíríṣìí tí mo máa ń kọ́ lórí Íńtánẹ́ẹ̀tì. Ọ̀gága, bíi YouTube, mo máa ń lọ sórí YouTube, mo máa ń wo fídíò nípa bí wọ́n ṣe ń ṣe iṣẹ́ kan àbí iṣẹ́ mi, ẹ́, nípa iṣẹ́, iṣẹ́ wọnlẹ̀ wọ̀nlẹ̀ mo máa ń kọ́ oríṣìíríṣìí.

Bẹ́ẹ̀ni mo ní ọgbà, ọgbà kan wà lẹ́yìn kùnlé ọ̀dọ̀ mi bíbàyẹ́. Tí n bá ti dé láti ibi iṣẹ́ tí bá ti ṣe eré ìdárayá tán, ibẹ̀ ni màá ń lọ sí ma, ibẹ̀ ni mo ti máa ń ṣe, màá tún ṣe nǹkan oko díẹ̀, màá rò kó sí àwọn ẹ̀fọ́ mi, màá wo àwọn ǹkan ewébẹ̀ tó ti nílò omi, máa dó omi síi, màá sì ṣe ìtọ́jú àwọn àdòdó tí mo gbìn síbẹ̀.